Bẹ́ẹ̀ni mo máà ń mu àwọn ohun mímu pirotíìnì ní gbogbo ìgbà. Ní ìgbà tí mo bá jẹun tán tàbí tí mo bá wò wípé àwọn ǹkan bí i ohun mímu ẹlẹ́rìndòdò ń wù mí mu, màá máa mu pirotíìnì ní ìgbà náà. Ìgbà yìí ni àwọn ohun mímu yìí máa ń wù mí mu.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ láti kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wo bí ẹ̀rọ ayélujára bó ṣe ń, bí àwọn a ṣe ń gba data lórí ẹ̀rọ ayélujára àti bí data ṣe ń wọlé àti bó ṣe ń jáde. Ìmọ̀ yìí ni wọ́n ń pè ní ìmọ̀ network engineering. Network engineering yìí, òun ni a fi àwọn gbogbo ibiṣẹ́ pata. Ó nílò ìmọ̀ yìí nítorí wípé láìsí ìmọ̀ yìí kò sí ǹkan ta wọ́n ń pè ní digital àbí Íńtánẹ́ẹ̀tì tó lè ṣiṣẹ́. So ìmọ̀ network engineering ta mọ̀ ni ìmọ̀ bí a ṣe ń, bí data ṣe ń wọ orí ibi kan sí èkejì. Òun ni mo fẹ́ ìmọ̀ tuntun tí mo fẹ́ láti kọ́ báyìí.

Ibo ni o má a ń ra nǹkan? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ibi tí mo ti máa ń ra nǹkan ó dá lé lórí ibi tí mo bá wà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo ní mo máa ń rí dájú pé mo lọ sí àwọn ọjà, àwọn ọjà tí ì ṣe ọjà ńlá, àwọn tó ń pè ní àwọn ọjà abúlé. Nítorí wípé àwọn ọjà abúlé yìí ni mo ti máa ń rí àwọn ǹkan bí i àwọn ẹ̀fọ́, àwọn èso tí yóò rẹwà tí ó sì tutù, tí kò tí pẹ́ rara tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbe dé ní àti oko. Ìbẹ̀ ni mo ti máa ń rí àwọn ǹkan rà, ìbẹ̀ ni mo ti máa ń fẹ́ láti ra nǹkan. Ṣùgbọ́n nígbà míràn mo máa ń fẹ́ láti lọ sí ibi tí à ń pè ní supermarket láti ra àwọn ǹkan tí ó jẹ́ wípé a le rí ní àwọn ọjà oko. Àwọn ibi tí mo ti máa ń fẹ́ láti ra nǹkan leleyii nítorí wípé ọjà oko ó dára ju ọjà supermarket lọ. Mo fẹ́ràn láti máa ra nǹkan ní ọjà oko.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Kódà gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lọ wẹ̀ báyìí ni mo má a ń mú aṣọ wíwẹ̀ mi dání. Mà á fi má rò aṣọ wíwẹ̀ mi, mà á wẹ, mà á ro mọ́ra. Tí mà bá dẹ̀ tí dé ilé ìwẹ̀, mà á tú aṣọ wíwẹ̀ yìí tí mbà ti fẹ́ wẹ̀. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀.

Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi ni wípé ní ọ̀pọ̀ ìgbà máa ma fi méséjì, màá ma fi ránṣẹ́ sí wọn ní orí ago àbí ní orí, ẹ́ n, ní orí ago wọn. Gbogbo ní ọ̀pọ̀ ìgbà mà á máa pe wọ́n ní orí ago wọn láti béèrè nípa àlàáfíà wọn àbí bí wọ́n ṣe ń lo, bí wọ́n ṣe ń gbádùn àwọn, àwọn ọjà wa sí. Ní gbogbo ìgbà ni mà á máà, mà á máa bá wọn sọ̀rọ̀ ní orí WhatsApp. Báyìí ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi.

Dáradára bẹ́ẹ̀ni, mo ma ń bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn. Tí mo bá síná tàbí mi ò bá rí àrídájú ibi tí mò ń lọ, ẹnikẹ́ni tí mo bá rí ní ẹ̀gbẹ́ ọ̀nà màá ma beèrè ọ̀nà lọ́wọ́ wọn. So danu mi sí ìbẹ̀rẹ̀ yìí ni wípé bẹ́ẹ̀ni mo ma ń bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn.